Ṣé o fẹ́ràn iṣẹ́ ìta gbangba? Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ sì kọ́. Bẹ́ẹ̀ ni pé mo fẹ́ràn iṣẹ́ ìta gbangba nítorí pé gẹ́gẹ́ bí Yorùbá ṣe máa ń pòwe wípé "ìgbé lowó wà", Èmi fẹ́ràn iṣẹ́ ìta gbangba nítorí pé ó máa ń pé owó wọlé lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ṣùgbọ́n bẹ́ẹ̀ sì kọ́ náà nítorí pé èmi máa ń laiki láti ṣiṣẹ́ nínú ìdá kọnkọ tí ò ní sójú ojú tó lé ojú tóko.